Mo fẹ́ sọ nípa ìgbà àkọ́kọ́ tí mo rí owó títè mi. Ìgbà àkọ́kọ́ tí mo rí owó tìtẹ̀ mi, ó jẹ́ ìgbà tí mo wà ní ọ̀dọ̀ ti èmi náà bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ owó káàkiri. Gbà yẹn ni mo ti wà níbí ọmọ ọdún, ọmọ ọdún, mẹ́ẹ̀ẹ́dógún, márùndínlógún. Ìgbà yẹn ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní rí owó tí a máa tẹ̀lé àwọn tí ó wà ní àyíká wa, tí a máa tẹ̀lé wọn lọ ṣe iṣẹ́. A máa lọ tẹ̀lé wọn láti lọ ṣiṣẹ́ ọwọ́, iṣẹ́ ọwọ́ láti ba lè rí owó. Àwọn ìgbà yẹn dẹ̀ jẹ́ ìgbà tí ó dára torí àwọn kan kò tí wọ́n jù, àwọn kan sì rọrùn nígbà yẹn. Jẹ́ pé iṣẹ́ wákàtí kan, wákàtí méjì la máa lọ ṣe tí wọ́n dẹ̀ máa san owó fún wa. Àwọn kan tí mo fún owó yẹn ṣe náà, mo fi dá àjọ, mo fi dá àjọ pamọ́ ni o. Nígbà tí owó yẹn dé pọ̀ tí mo kó, mo fi ṣe àwọn nǹkan tí mo tó wúlò fún. Mo fi ra àwọn nǹkan tó wúlò, mo fi ra àwọn ẹrọjà, àwọn nǹkan tí mo fẹ́ lò. Ẹ kú iṣẹ́. Mo fi ra àwọn kan tí ó wúlò fún mi, àwọn àwọn àyíká, tí mo nílò láyíká mi. Òun ni mo fi i. Owó náà ṣe.

Ṣé o fẹ́ràn rin àtẹ̀gùn? À, mo fẹ́ràn rin àtẹ̀gùn, mo fẹ́ràn rin àtẹ̀gùn torí kìí ṣe gbogbo ojú ọ̀nà tí èèyàn fẹ́ tẹ̀ ni ó dánmọ́rán. Àwọn ojú ọ̀nà mìí wà ti ó jẹ pé èèyàn fin rìn tí ó jẹ́ pé tí ó bá sí àtẹ̀gùn, èèyàn ò lè dé ibíbẹ̀. Bíi irú àwọn ilé tí alájagogoro tí a kọ tó máa n ga yẹn, ẹhn, kò sí bí èèyàn ṣe fẹ́ dé bíbẹ̀ tí èèyàn ò ní tẹ àtẹ̀gùn láti dé irúbẹ̀. Irú àwọn àtẹ̀gùn tí wọ́n dẹ̀ máa ń ṣe náà ni àwọn elé yi tí a fi kankéré tí a fi ṣe. Àwọn iyen maa n dúró daada àwọn yen maa n o maa n nípọn dáradára láti gun to jepe ti eeyan ba fe gun kò ní sí ìbẹ̀rù fún eyan wipé tẹ́ẹ̀ láti máa bẹ̀rù, boya eyẹn máa ṣubú àbí ibi yẹn ò ní ṣubú. Ẹhn, ṣo ìyẹn máa n jẹ́ kí n rin àtẹ̀gùn. Àwọn àtẹ̀gùn mìí na dẹ̀ wà tó maa n jẹ pé tó máa ń jẹ́ pe orí afárá láti orí omi, láti ibi ibùdó kan sí ibòmíràn fún ènìyàn láti kọjá. Ẹhn, ìyẹn náà mo máa ń nífẹ̀ẹ́ síi láti gun. Ìyẹn iyẹn tí ó bá ti jẹ́ èyí tí omi pọ̀jù ní ibíbẹ̀, ẹhn mo máa ń fẹ́ràn láti rin àwọn àtẹ̀gùn yẹn náà.

Dẹ́kíì sọ fún wà bí ènìyàn ṣe ń dáàbò bò àrà ní ọwọ́ ẹ̀fọn. Ìyẹn nì àkọkọ, màà kọkọ ṣàlàyè àwọn nkàn tì ẹfọn jẹ, ẹfọn jẹ àwọn àrà àwọn kòkòrò tí ó le dáà tí ó máa ń fò ní àlẹ́, ó máa ń fò ní ọ̀sán náà gbámi o. Òdẹ jẹ kòkòrò tò jẹ pè ò mà ń dà àìsàn ìbà sì ènìyàn làrà tọ́ jẹ pé tó bá ti jẹ èèyàn lérálérá báyìí, ó máa dá àìsàn sí èèyàn lárà. Àìsàn ò dẹ̀ dáà, tí àìsàn bá ti wàrà báyìí, ó lè ṣe ikú pà ni. Àwọn ibi tí ó dẹ̀ tó máa ń fa ẹ̀fọn náà ni tí à bá rí ibi tí ìdọ̀ti wà tàbí tí omi adágún wà. Ẹ̀n ẹ́n, ibẹ ni à ti máa ń rì ẹ̀fọn. So àwọn ohun tí wọ́n ṣì nílẹ̀ ní ẹ̀. Ní àkọ́kọ̀ tí èèyàn dẹ̀ lé rí ẹ̀fọ́n, ọ̀nà ni mò sọ. À lè rí ẹ̀fọn ní ẹ̀, ọ̀sán àmọ́ àlẹ́ ni wọ́n sábà máà ń pọ̀ jù. Àwọn nǹkàn tí èèyàn lè ṣe tí èèyàn fi lè dáàbòbò ẹ̀fọn ni kí èèyàn jẹ́ kí àyíká èèyàn kó wà ní mímọ́. Tí àyíká ènìyàn bá ti wà ní mímọ́, kò ní sí ẹ̀fọn. Kí ẹ̀yàn dẹ̀ máà wọ àṣọ tí ó bò àrà náà, kí ẹ̀fọn ó mà bá à jẹ èèyàn, ìyẹn náà ṣe kọ́kọ́. Tó bá dẹ̀ jẹ́ títí, ibi díẹ̀ ẹ̀fọn wà ní ẹ̀. Èèyàn máà wa àwọn ọ̀ràà ìdáàbòbò, táwọn ẹlèyìn bọ̀ ń pè ní net. Èèyàn màà kàn sì òjù àbàwòlè àtẹgùn nì ìnù ìlè, tì ìyèn àwọn ìyẹn màà ń dì ẹfọn làtì wọlè tó bá dẹ́ jẹ pé inú yàrá náà nì ẹnìyàn wà, èèyàn lè tá sí íká ibi tí èèyàn máa sùn. Èèyàn, ó máa dín ẹ̀fọn lọ́wọ́, kò ní jẹ́ kí ẹ̀fọn kó ráyè jẹ èèyàn. So àwọn nǹkàn tí èèyàn dẹ̀ lè lọ̀ láti dáàbò bò àrà lọ́wọ́ ẹ̀fọn ni ẹ́. Ti à bá dẹ̀ rí ẹní tí ẹ̀fọn ti jẹ, tí ó nílọ̀ láti dáàbò bò àrà rẹ̀, láti tọ́jú àrà rẹ̀, irú ẹni bẹ́, ó máa lọ rà òògùn ibà. Àwọn òògùn kàn náà dẹ̀ wà tí a máa ń fí sínú ilé tí ó lè lé ẹ̀fọn lọ. Àwọn oògùn insecticide, ẹ̀n ẹ́n, àwọn yẹn náà wà tí a lè fi sínú ilé tí ó máa lè ẹ̀fọn lọ́. So àwọn nǹkàn tí mò ti dárúkọ yìí ni à fi lè dáàbò bò àrà wà lọ́wọ́ ẹ̀fọn. Kí à rí pé àyíká wà ó wà ní mímọ́. Kí à má jẹ kí ìdọ̀tí kó wà làárín wà. Kí omi àdágún kó máa sí ní àárín wà. Kí à dáàbò bò àrà wà pẹ̀lú ẹ̀ àṣọ ìdáàbò bò. Àwọn nǹkàn tí à lè ṣe ni yẹ́n láti lè dáàbò bò àrà wà lọ́wọ́ ẹ̀fọn.

Kí n sọ fún wa ìtàn tí ìyá àgbà tàbí bàbá àgbà mi máa ń sọ fún wa. Há! O mu mii rántí ìgbà tí àwọn bàbá àgbà táa máa ń pè ní grandma àti grandpa tí wọ́n wà ní ayé, ẹ́, wọ́n máa ń sọ ìtàn fún wa lọ́pọ̀lọpọ̀. Àwọn ìtàn ayé ìgbà tí wọ́n wà ní ọ̀dọ́, bí ìgbà yẹn ṣe rí, wọ́n máa ń sọ fún wa. Wọ́n dẹ̀ máa ń sọ ìtàn, ẹ́, àwọn eré ẹranko, eré àlọ́ àpamọ̀, ẹ, wọ́n máa ń sọ yen fún wa. Wọ́n máa ń sọ àwọn ìtàn, ẹ́ẹ́, titi ẹranko, ó tiẹ́tọ́ títí tí à ń pè ní, ẹ́, àlọ́ tí ìjàpá, ìjàpá tí ń roko. Ẹ̀hen. Àwọn irú ìtàn tí wọ́n, ìyàwó ìyá àgbà máa ń sọ fún wa nìyẹn. Ìgbà tí adé máa ń sọ, "àṣálẹ́ ni alẹ́" ni a sábà máa ń sọ. Tí ilẹ̀ bá ti ṣu, tí a bá ti jẹun, tí a bá ti wà ní àgbàlá nínú ilé, tí a bá ti fẹ́ gbà tẹ́gùn, ẹ́, ìgbà tí wọ́n máa ń sọ nìyẹn gbogbo. A ma jókòó si ibi kàn ni ita ni abe igi ní alẹ́ ìgbà ẹniyàn máa ń sọ ìtàn fún wa. Ẹ̀hen tí wọ́n sọ fún wa nísinsìnyí, ọ̀un náà ni kò fi bẹ́ẹ̀ sí mọ́. Àmọ́ àwọn kankan táa wa náà ti gbọ́, àwa náà máa sọ fún àwọn èèyàn. Ìtàn titi ìjàpá. Wọ́n máa ń sọ ìtàn ìjàpá bí ìjàpá ṣe jẹ́ ọlọ́gbọ́n ẹ̀wẹ́. Ẹ̀hen. Ìjàpá oníyánbo àti yánbo ọ̀rẹ́ rẹ̀. Ìjàpá, wọ́n sọ, ẹ́, ìtàn bí ìjàpá bí ó ṣe dí pé ìgbà ẹ̀yìn rẹ̀ tí ó fọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Óun ni àwọn ìtàn tí àwọn bàbá àgbà àti ìyá àgbà tí wọ́n máa ń sọ fún wa nìyẹn.

Ah, ṣe mo ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni moti gun oko ojú omi ri. Ẹ̀hẹ̀n. Àwọn-- ó dẹ̀ ní ojú àwọn oko ojú omi oríṣiríṣi ti mo mon ti ani ni àyíká wa nbi bi ti maa de so ni eyinbo. A ní àwọn ọkọ̀ ojú omi tí à ń pè ní canoe, a ní àwọn ojú ọkọ̀ ojú omi tí à ń pè ní boat, a dè ní ojú ọkọ̀ ojú omi tí à ń pè ní ship. Ẹ̀hẹ̀n. Èyí tí à ń pè ní ship yẹn ló máa tóbi jù nínú ọkọ̀ ojú omi. Èyí tó kéré jù n bi bẹ̀, òun náà ni canoe. So, canoe yẹn ni mo lè sọ pé mo ti gun rí. Mo ti gun rí ní àwọn ìgbà kan tí mo lọ ṣiṣẹ́ ní ibi tí omi pọ̀ sí. To je pe ani láti lo si àwọn ibìkan ti ese o le de ti awo ta nílò láti wo noni ka gun oko ojú omi canoe. Àwọn oní pákó tí wọ́n fi pákó ṣe, òun ni a gùn lọ. Ẹ̀hẹ̀, ìyẹn dẹ̀ jẹ́ kí ẹrú bá mi torí òun ni ó jẹ́ ìgbà akọkọ̀ tí màá gun ọkọ̀ ojú omi ẹrú bá mi. Amo ntio je ki eru bami ni pe ẹni ti o tuko re ti o wa oko na oje ẹni ti o mo wa daada tio de sofun wa wípé kosi iyonu pe abo to péye owa fún wa. Ẹ̀hẹ̀, ìyẹn mú mi láti gun ọkọ̀ ojú omi rí. Àwọn èyí tí mi dẹ̀ tí wọ̀ rí tó jẹ́ ship àti boat àwọn iyẹn, mo sì ní ìgbàgbọ́ pé ní ọjọ́ kan ní ijọ́ kan, mà á gùn, mà á gùn láti fi rìnrìn àjò lọ sí ìlú ibòmíràn tó wà ní-- tó sí tàbí èyí tó wà ní àyíká tàbí èyí tó wà ní jíjà. Mo ni gbàgbọ́ pe ma si gun oko yen.

Ẹ̀ kíni o máa sọ fún ọ̀dọ́ tí ó bẹ̀rẹ̀, tí ó bérè ìtọ́jú owó a? Ohun tí mo máa ń so fún ọ̀dọ́ tí ó bá bèrè ìtọ́jú owó lọ́wọ́ mi náà ni wípé a, ó se kókó láti fún ọmọkùnrin láti fi owó pamọ́ torípé ọkùnrin ni mí. Ó yẹ kí ọmọkùnrin kí ó ní ibi tí ó ń fi owó pamọ́ sí. Ẹhn ẹhn, tí èèyàn máa ti ṣiṣẹ́, tí èèyàn ti ṣe àwọn nǹkan tó tọ́, tó ti yọ ìdámẹ́wàá tó ti jẹun. Lẹ́yìn ìdámẹ́wàá, ohun tó kànnà ni pé yẹ kí èèyàn fi owó pamọ́. Ẹ̀ kó tó wá di pé èèyàn ó sọ pé èèyàn fẹ́ jẹun, kí èèyàn tó ra nǹkan torí ìtọ́jú owó ó ṣe pàtàkì. Àwọn ìgbà mí wà tó jẹ́ pé mo máa ń yẹ àwọn nǹkan mi sílẹ̀. Tó jẹ́pé ìgbà mìí mo lè máa ra nǹkan tó yẹ kí n ra. Àmọ́ tí màá ṣàfẹ́rí pé mọ̀, ẹ, mo fi owó pamọ́ torí ọjọ́ iwájú tí kò bá ní sí lọ́wọ́ èèyàn, èèyàn ó mọ̀ pé èèyàn ní ohun tó oníòyìnbó ń pè ní savings tí èèyàn, àwọn ibi tí èèyàn máa ń tọ́jú owó sí. Ẹ̀hẹ̀, torí tí èèyàn bá nílò rẹ̀, èèyàn ó lè lọ sí ibẹ̀. So àwọn nǹkan tí mo kọ́, ohun náà ni pé ìtọ́jú owó ṣe pàtàkì torí ijọ́ tí ìnáwó bá wà àbí ijọ́ tí àwọn nǹkan tí oní òyìnbó ń pè ní emergency bá máa dé tí èèyàn fẹ́ nílò owó tí èèyàn ò wà níri. Ẹ̀ hẹ̀, ìyẹn máa ń jẹ́ kí, kí n sọ fún àwọn ọ̀dọ́ tí ó bá bérè lọ́wọ́ mi pé, ìtọ́jú owó ó ṣe pàtàkì ó. Ẹ fi owó pamọ́. Àwọn ibi tí a dẹ̀ fi owó yẹn pamọ́ náà sí ni ibi tí owó, tí ó àbọ̀ pọ̀ sí jù tí a lè fi owó pamọ́ síná ni, ẹ, ilé owó tí àwọn olóyìnbo ń pè ní bank. Ẹ̀ hẹ̀, ibẹ̀ ni a lè fi owó pamọ́ sí tí kò sí nǹkan tí ó máa ṣe owó yẹn tó owó yẹn máa wà ní pípé. Bí a ṣe fi síbẹ̀, bẹ́ẹ̀ náà ni a ṣe máa bàa. Àwọn tí mo máa sọ fún àwọn ọ̀dọ́ nìyẹn tó bá bérè fún ìtọ́jú owó.

Ẹ̀fọ́ wo ni mo fẹ́ràn jù? Ah, ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù nínú àwọn ẹ̀fọ́ tí a ní ní ilẹ̀ wa n bibi, màá kọ dárúkọ àwọn ẹ̀fọ́ tí mo mọ́ tí a ní nílẹ̀ wa n bibi kí n tó wa darúkọ èyí tí mo fẹ́ràn jù. Àwọn ẹ̀fọ́ tí a ní, a ní àwọn ẹ̀fọ́ amúnútutù, à ní ẹ̀fọ́ wọ̀rọ̀wọ̀, à ní ẹ̀fọ́ gbagba, à ní ẹ̀fọ́ ìyànàpájà, àwọn kankan tí mo rántí nínú àwọn ẹ̀fọ́ ni ẹ ti a ní nílẹ̀ wa ní Yorùbá. Àmọ́ èyí tí mo fẹ́ràn jù, òun náà ni ẹ̀fọ́ amúnútutù torí pé ẹ̀fọ́ yẹn ó, ó máa ń dùn tí èèyàn bá ti sè é tí eeyan bá rí èròjà tó pọ̀ fi sé dáadáa, ó máa ń dùn. Ó ní adùn tiẹ́ lọ̀tọ̀ tí ẹ̀yin bá tún wá jájà rí àwọn ohun èlò tí èèyàn máa fi sè é, ó máa ń dùn dáadáa. O de ni àwọn àǹfààní ti o po daada ti ẹ̀fọ́ yen n se ni ara. Ó ní àwọn àǹfààní tó pọ̀ tó máa ṣe ní ara. Ó máa fọ inú, páapa júlo emi o. O ma n fo inú to ma fo àwọn aarun àti àwọn ohun ìdòtí to ba wa ni ago ara, o maa n fo nu. Ìyẹn jẹ́ ìdí kan pàtàkì tí mo fi fẹ́ràn rẹ̀. Ó dẹ̀ rẹ máa ń dùn láti gbin. Tí èèyàn le gbin sí àgbàlá èèyàn tí èèyàn máa fẹ́ jẹ́ tí èèyàn máa lọ ká. Iyẹn jẹ́ ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù.

Kí ni ohun mímu tí mo fẹ́ràn jù? Àwọn ohun mímu tí mo fẹ́ràn jù, òun náà ni àwọn ọtí ẹlẹ́rìndòdò tí ó máa ń jẹ́ títí e tí a fi èso si. Ó ni ohun mímu tí mo fẹ́ràn jù torí mi ṣe ẹni tí ó máa ń mu ọtí torí ọtí ò da ní ara. Ó dẹ̀ ní àǹfààní tó ń ṣe lára ju wipé ó máa ń fa ǹkan tí ò da, ó lè fa sí àgọ́ ara ènìyàn, ó lè fa sí agúnrìn. Torí ẹ ni mo fi fẹ́ràn láti máa mu àwọn ọtí ẹlẹ́rìndòdò tí a fi èso ṣe. Àwọn eso bí ọsán èso bí ìbẹ́pẹ, èso bí pineapple, èso bí ọ̀gẹ̀dẹ̀, èso bí watermelon tí a bá lọ gbo ẹ̀ mọ́ra wọn tí a fi ṣe ohun mímu ó máa ń dára. Torí tí a bá ní ká lọ lo àwọn ẹlẹ́rìndòdò nìkan, àwọn ẹ̀ sugar tún máa ń pọ̀ jù ní ara rẹ̀. Torí ẹ mo fi like ki máa mu àwọn ohùn èso tí àfi èso ti afi ṣe, ohùn mó fẹ́ràn láti má mú ju torí ẹ àwọn yẹ tún má ní àǹfààní púpọ̀ tí wọn má ṣe ni agọ ara gẹ́gẹ́ bí gbogbo wá se mọ̀ pé èso ó jẹ́ ǹkan tí ò da fún àgọ́ ara èso ò da fún àgọ́ ara torí ẹ náà ni mo fi máa wo àwọn èyí to bá da, màá mu, màá rà ní ọjà, màá fọ, màá ṣàánù, màá wá lọ gbogbo ẹ papọ̀. A wá jẹ ǹkan tí mò ń mu òun tí mo fẹ́ràn láti máa mu jù ni yẹ.

Ṣé mo ní àìsàn s- ìkoríra sí oúnjẹ kan? En, mo le so wípé mo ni àìsàn si ikorira si àwọn oúnjẹ kan kan, bi iru àwọn oúnjẹ ti mo, ti ki, ti mi n ba je ri. A le pe ni àìsàn ìrú àwọn oúnjẹ tí mi ò bá tíì jẹ rí, tí kì ṣe oúnjẹ tí ilẹ̀ wa bi bí, ẹ̀h ẹn, mo lè ní ìkoríra sí, ẹ̀hn, mo lè ní ìkoríra sí. Torí mi mọ̀ bí a ṣe ṣe, mi ò mọ àwọn ǹkan tí wọ́n fi sè. Mi de mo iru nkan ti o ma ba ni aago ara mi, torí hmm, tin ba lo, àwọn oúnjẹ kan kan wa to je wípé, ti- tàbí tin ba kan lo je àwọn nkan ti ko ba aago ara mi mu, o ma fa àìsàn sí mi ní àgọ̀ ara, ẹ̀hẹn. Ó máa fa àìsàn sí mi ní àgọ̀ ara. Ìyẹn máa ń jẹ́ kín ní àwọn oúnjẹ tí mò lè jẹ. Bẹ́ẹ̀ náà ni àwọn ǹkan tí mò lè mú. Mò àwọn ǹkan tí mi ò lè mú. Torí tí mo bá jẹ àwọn ǹkan tí ò dà o lè fa àìsàn sí mi lára. Àwọn oúnjẹ tí bá ṣe tí ilẹ̀ wa tí mi ò jẹ rí, ó máa ń fẹ́ nirà fún mi láti jẹ. O n lo je kí ní àìsàn sí àwọn ìkoríra sí oúnjẹ. Àwọn oúnjẹ ìdọ̀tí tí ò ṣe, ẹn, mo máa ń ní ìkoríra sí àwọn yẹn náà. Àwọn oúnjẹ ti mo ma ri pe o wa láti ibi ti mi ti fẹ́ràn, mo maa n ni ikorira si àwọn yen náà.

Ṣé mo mọ́ àwọn aládùúgbò mi dáadáa? Ah! Àwọn, mo mo won amo o ni iwonba iwon ti mo mo won si, ti mo mo won de. Àwọn tí mo bá sún mọ́ dáadáa, tí abájọ máa ń sọ̀rọ̀, ẹhn ẹhn, àwọn yẹn ni mo lè sọ pé mo mọ̀ dáadáa, tí mo mọ̀rú iwá ti ìṣe tí wọ́n ń ṣe. Àwọn yẹn mo lè sọ pé mo mọ̀. Àmọ́ àwọn tó jẹ́ pé aa sún mọ́ra, tó jẹ́ pé kì í ṣe gbogbo ìgbà ni a ń sọ̀rọ̀, ehn mo lè sọ wípé mi ò mọ ìrú àwọn yẹn dáadáa. Àmọ́ àwọn tí a sún mọ́ra, mo mọ̀ wọ́n dáadáa. Mo mọ̀rú iwá tí wọ́n le wù, mo mọ ìrú àwọn nkan tí wọ́n lè ṣe. Tí mo bá nílò ìrànlọ́wọ́, mo lè bèrè ní ọwọ́ wọ́n. Ti áwon ná bá nílò ìrànlọ́wọ́, wọ́n lè wá bèrè ní ọwọ́ mi. Ẹhn ẹhn, àwọn kan kékére tí mo lè sọ nípa àwọn aládùúgbò mi ni àwọn tí mii súnmọ́, mi ò lè sọ nǹkan tó pọ̀ nípa wọn torí lẹ́yìn káà kán kí ra wá ká kí ara wa, e káàrọ̀ e káàrọ̀, bá ò ní ṣẹ́ o. Ẹhn ẹnh, oun nìkan ni mo lè sọ wípé mo mọ̀ nípa wọn. Àmọ́ àwọn tí mo sún mọ́ra, t'ájọ́ jẹ́ aládùúgbò, ehn mo mọ̀, mo lè sọ wípé mo mọ̀ àwọn yẹn dáradára.

Ẹ sọ fún wa ní ohun tí o rántí láti ìgbà èwe. Ah, àwọn ohun tí mo rántí láti ìgbà èwe o pọ̀ wo. Ṣé ni ibi ilé ìwé ni kí n sọ ni? Àbí kí n sọ níbi ti ilé ìjọsìn tí mò ń lọ? Àbí kí n sọ níbi titi àdúgbò tí mò gbé dàgbà? Eh, àmọ́ màá le sọ díẹ̀ nípa, eh, ibi tí mò ń gbé dàgbà, àdúgbò tí mò ń gbé dàgbà. Àdúgbò tí mò gbé dàgbà, ó jẹ́ ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé wà, tó jẹ́ pé gbogbo wa, a jọ máa ń ṣe eré pá, a jọ máa ń ṣe eré papọ̀ ni. Ìgbà mí wà tó jẹ́ pé a lè ṣe eré lọ láti àárọ̀, tó jẹ́ pé ó mọ dí, alẹ́ pátápátá kí a tó dé. A máa ta kẹ̀kẹ́ lọ, a máa ṣe eré lọ, táa máa lọ, táa máa yí táyà káàkiri, táa máa ṣe eré bojúbojú, a máa ṣe eré ọlọ́pàá àti ìbọn, a máa ṣe eré dádì àti mọ̀mí. Àwọn ọ̀rẹ́ mi náà ni mo máa ń ṣe, a jọ máa ń ṣe tí a máa lọ sí ilé ara wa. Tí a bá ti ṣe tán bá yi, á ti ṣe eré pá tán, a lọ sí ilé ara wa, a lọ jẹun, a lọ sinmi ní ibẹ̀. Eh, ọjọ́ sì ti pẹ́ ní àwọn ìgbà èwe tí mo sọ yìí tí ó ti lé ní bí ogún ọdún sí ẹyin. Eh, òun ni àwọn ohun tí mo sọ yìí. Ohun titi àwọn tí ilé ìjọsìn náà àti ti ilé ìwé, òun ran ti àwọn ìgbà táa ṣe ń gbà yẹ, àwọn ìgbà èwe wa ní ilé ìwé náà táa láwọ̀rẹ́, tí a jọ ṣiṣẹ́ pọ̀, táa jọ kàwé, táa jọ kọ́ ẹ̀kọ́ papọ̀ tó bá dẹ̀dí ìgbà ìdánwò tí a máa máa sọ fúnra wa pé a máa yege, pé a máa gba máàkì ju ara wa lọ. Ìyẹn ni àwọn nǹkan tí mo rántí nígbà ẹ̀wọ̀n èwe. Mo dẹ̀tún rántí ìgbà tí a rìnrìnàjò náà tí eleyinbo pè ní excursion. A rìn lọ sí ìlú mìíràn tó wà ní òde ìlú ní àwọn ibi tí wọ́n ti ń, tí wọ́n pè ní ibi tí àwọn tí wọ́n kó ẹranko pamọ́ sí, wọ́n pè ní zoo. Ẹ̀hẹn, ìbẹ̀ mo á rí àwọn ẹranko tí a máa ń rí ní orí máa mú, mohun máa wòran. A rí wọn dára dára ní inú ibi bẹ̀ yẹn. So àwọn ìgbà ẹ jẹ́ ìgbà èwe tí mo rántí tí ì mi le gbàgbé. Ó dẹ́ dùn mọ́ mi. Ó dàbí kí ayé tún wà kí a tún lọ ṣe irú nǹkan bá yẹ̀ sí.

Eh, sọ fún wa bí o ṣe ń lo ọjọ́ ìsinmi. Ah, bí mo ṣe ń lo ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi tí èmi dè mọ̀ ní ibí, ó jẹ́ ọjọ́ Olúwa tí a ń pè ní ọjọ́ Sunday, tí àwa ọmọ lẹ́yìn Kristi onígbàgbọ́ tí a lọ sí ilé ìjọsìn, tí a lọ yẹn ọba tí ó dá wa sí torí ó ti paláṣẹ fún wa pé ká yin, ka máa sin oun. Eh, ìjọ yẹn ni ìjọ ìsinmi. Ìjọ yẹn wá jẹ ọjọ́ tí mi pẹ́, aìpẹ́ jí, aì dẹ́ tètè jí, ó tì ní ago tí a má ń jí torí ìjọ Satide láti ṣe ìtọ́jú won de. Ìjọ ìsinmi wá jẹ ìjọ tí a ń múra táa bá ti jí ta jẹun, tí a lọ sí ilé ìjọsìn láti lọ yin Olúwa. Ti a ba ti wa de láti ile ìjọsìn ti a ti wa nile àwọn nkan pepee pe to ba tun ku ti a ba fe se nínú ile, a tun ma se. A mo a tí e koko sinmi ká sùn dáadáa. Tó bá di bí rọ̀lẹ́ tí a bá níbi tí mò ń lọ, tí mo bá ní ibi tí mò ń lọ ti boyá mo ní ọ̀rẹ́ tí mò fẹ́ lọ pàdé, tàbí pe boyá mi ní alábàásisẹ́ tí mò dá ọjọ́ fún, tàbí tí a dá ọjọ́ fún tó ní ká pàdé, eh, a yá ọjọ́ yẹn sí ìsinmi láti lọ fi pàdé irú ẹni bẹ́ẹ̀. Ìjọ ìsinmi dè jẹ́ ọjọ́ tí ó dára tí ó yẹ kí gbogbo ènìyàn kí wọ́n yá sí ọ̀tọ̀ láti máa fi sinmi lẹ́yìn gbogbo ìgbà tí wọ́n máa ti ṣe làálàá àti wàláà ní gbogbo ọjọ́ ọṣẹ̀. Ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ pàtàkì. Bí mí dè tí mà ń lo náà ni pé, màá sinmi, màá lọ sí ilé ìjọsìn, màá ṣeré jáde emi àti àwọn ilé mi, a dẹ́ má padà lọ sí ilé táa bá ti ṣe tán ní ọjọ́ ìsinmi.

Ṣé mo máa ń wọ ìbọ̀wọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ìbọ̀wọ́. Eleyi ti àwọn oloyinbo mo si hand glove, torí ibowo je nkan ti o maa n dáàbò bo owo a dè lè máa ń lo, a máa ń lo ìbọ̀wọ́ ní àwọn ìgbà tí a bá fẹ́ ṣe nǹkan, bóyá tí a bá fẹ́ ṣe nǹkan tí kò ní jẹ́ kí ọwọ́ wa dọ̀tí. Iru àwọn dókítà wọ́n máa ń lo ìbọ̀wọ́, àwọn tí ó máa ń kun ilé, àwọn náà máa ń lo ìbọ̀wọ́ láti fi bo ọwọ́ wọn. Àwọn to ba de maa n sise irin, ton maa n sise ti o le náà, àwọn maa n lo ibowo láti fi bo owo won, ki àwọn irin iṣẹ́ ti won fi n sise ki o maa ba se won lese ni owo, ki o ma baa yawon ni owo. A dẹ̀ tún máa ń lo ìbọ̀wọ́ náà ní ìgbà tí òtútù bá ń mú, tí òtútù bá ń mú. A máa ń lo ìbọ̀wọ́ náà láti dáàbò bo ọwọ́ wa kí òtútù má mú wa. So iye ń jẹ́ kí n, ó fún mi ní àǹfààní láti máa lo ìbọ̀wọ́. Àmọ́ nígbà tí mo bá lòjú náà ni tí mo bá ń ṣiṣẹ́ tí mo bá rí pé ìṣe yen le pamí lára ní ọwọ́, màá yára wá ìbọ̀wọ́ láti tí bọ̀wọ́ tí òtútù báwa mú mi náà, màá lo ìbọ̀wọ́ kí òtútù má bá fi mú mi ní ọwọ́. So àwọn ìgbà tí mo máa ń lo ìbọ̀wọ́ nìyẹn.

Ọ̀rọ̀ tuntun wo ni àwọn ọ̀dọ́ ń lò tí kò yé mi? Àh-, ọ̀rọ̀ tuntun tí àwọn ọ̀dọ́ ń lò tí kò yé mi ó pọ̀. Torí bí ayé ṣe ń lọ, náà ni àwọn èèyàn yí, tí àwọn ọ̀rọ̀ tuntun, àwọn ọ̀rọ̀ àlùfàǹsá tí oríṣiríṣi rẹ̀ ń jáde, tí ó kàn kún pa àti tun kún tó, tó, tun kún ìgboro nísinsìnyí. Ẹ̀ẹ̀, àwọn ọ̀rọ̀ tuntun tí àwọn ọ̀dọ́ má ń sọ yí ó pe oríṣiríṣi. Àwọn mí ma máa lo slang, a má ma lò, a má ma fa ọ̀rọ̀ kúrú tí wọ́n ò ní lè tẹ ọ̀rọ̀ ní bí ó ṣe yẹ. Àwọn ọ̀dọ́ náà ni wọ́n sábà má ń sọ. Nígbà tí wọ́n bá sọ nígbà mi tí ò bá ti yé emi, màá yára pè wọ́n, màá béèrè pé "à, èwo tún ni irú ọ̀rọ̀ tuntun tí ẹ tún ti ń lò yìí báyìí?" Wọ́n á wá sọ ìtumọ̀ rẹ̀ fún mi. A tún wo wipé ẹ̀yìn ọ̀dọ́ yí ẹ sá n. Yí ọ̀rọ̀ yìí gbogbo ìgbà. Àwọn èrò temí nípa àwọn ọ̀rọ̀ tuntun yẹn náà ni pé, ayé lába. Ìgbà àwọn ọ̀dọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ó jàato sí ìgbà àwa tí a tún ti pẹ́ ní ìgboro díẹ̀. Ẹ̀, ta ti pẹ́ ní ìgboro torí bí ayé ṣe ń lọ náà ni wọ́n ń tọ̀. So, àwọn ọ̀rọ̀ tuntun tí àwọn ọ̀dọ́ má ń lò, ẹ̀, oun náà ni àwọn yẹn.

Ẹ̀ sọ ìtàn tí o máa ń sọ fún ọmọdé. Ehn, ìtàn tí mo máa ń sọ fún ọmọdé náà kójú àwọn ìtàn ìrìn-àjò tí èmi náà ti rìn ní ìgbà èwe mi nígbà ọmọdé mi. Ohun náà ni mo máa ń sọ fún àwọn ọmọdé. A bere re igbami wa to je pe ahh ma so fún won láti fi le to won si ọ̀nà. Ìgbà mí wá tí màá sọ fún wọn láti fi lè kí wọn nílọ́. Ìgbà mí wá tí màá sọ fún wọn láti fi lè mọ nǹkan tí àwọn náà ṣe, tí wọ́n máa ṣe, tí ó máa dé tó lè tọ̀ wọ́n ṣọ́nà. Hmm, ìgbà mí dẹ́wà tí mo bá rí pé gbogbo e ri bó ṣeri, màá sọ ìtàn àwọn àlọ́ tí a ti gbọ́ rí nígbà tá wa náà wà ní èwe. Ìgbà mí wá to je pé òun ni màá sọ fún wọn. Ó á bẹ̀rẹ̀ ní sísọ ní ìbẹ̀rẹ̀ bó ti lọ. Àwọn tí ó dẹ̀ tún máa wà nínú àlọ́ àti ìtàn yẹn náà kójú àwọn titi ẹranko. Ẹranko bí ìjàpá tí a ti gbọ́ rí, ìjàpá àti yánníbo, àti ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ bí ó ṣe máa ń tan àwọn ẹranko ìyókù jẹ. A dẹ̀ sọ ìtàn náà nípa kìnìún bí ó ṣe jẹ́ ẹranko tí ó lágbára jù tí wọ́n bẹ̀rù jù ní inú igbó. Ehn, òhun ni àwọn ìtàn tí mo máa ń sọ fún ọmọdé tí ìtàn náà bá pa wọ́n ní ẹ̀rìn tí wọ́n bá rí ẹ̀kọ̀kọ̀, wọ́n tún máa wá sí ọ̀dọ̀ mi dáadáa láti tún fi gbọ ìtàn mìíràn sí.

Sọ fún wa nípa ìrìnàjò mi tí mo ti rìn tí ó jìnnà ju. Ìrìnàjò tí mo ti rín tí ó jìnnà ju, òun náà ni láti ìlú mi tí mo wà ní o--Òṣogbo lọ sí ìlú Èkó. Òun ni ìrìnàjò tí mo rín. Iye ìgbà ti o de gba náà ni wákàtí mẹ́rin o le díẹ̀. Òun ni ìrìnàjò yẹn náà gbà mí láti dé ibi tí mò ń lọ torí pé, àwọn ibi iwọ́kọ̀. Òun ni á lọ. Ìrìnàjò yẹn dẹ̀ jẹ́ ìrìnàjò àkọ́kọ́ tí màá rìn tó jìnnà ju. Ó dẹ̀ tún jẹ́ ìgbà àkọ́kọ́ tí màá dé ìlú yẹn torí mo ti máa ń fẹ́ ní àǹfààní láti lọ sí ìlú yẹn. Èmi nìkan náà ni mo dá lọ sí bibẹ̀ torí pé kò sí ẹni tí ó lè tẹ̀lé mi lọ. Èmi nìkan ni mo dá lọ sí ibẹ̀ láti lọ ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Ìrìnàjò yẹn dẹ̀ jẹ́ ìrìnàjò tí mi le gbàgbé láíláí torí ìrìnàjò yẹn ó, ó dùn mọ́ mi nínú. Ẹ̀hẹn, ó dùn mọ́ mi nínú torí mo rí láti dé, mo rí oore-ọ̀fẹ́ láti dé àwọn ibi tí mi n dè rí. Mo dẹ̀ rí àwọn nǹkan tí mi n rí rí. Ìrìnàjò yẹn jẹ́ ìrìnàjò tí mi n le gbàgbé tí irú rẹ̀ dẹ̀ ti ń wù mí láti tún rìn.